Ṣé o ti lọ sọ ọdẹ rí? Bẹ́ẹ̀ni mo ti ṣe ọdẹ rí nígbà tí mo wà ní kékeré. Tí a bá lọ oko, ta bá wà nínú oko bíi pé a lọ wu iṣu àbí a wu ẹgẹ, a máa bọ́ sí inú ihò kété tàbí inú ibo ẹmọ́ ta máma ma ṣe ọdẹ rẹ tí a máa pa. Ìgbà mí alepa mẹ́rin ta bá ṣe dáadáa tí ìkankan o ní sá mọ wá lọ́wọ́. Àmọ́ tó bá jẹ́ wipé a fẹ́ fi mọ se awẹwa ni ta fẹ́ máa ṣeré nínú bẹ̀. Àwọn òkété mi àbí ẹran mi wọn máa ma sá lọ mọ wa lọ́wọ́. Àmọ́ tó bá jẹ́ pé ẹran n wu wá jẹ dáradára, alepa márùn-ún ni ta bá ṣe. Mo ti ṣe ọdẹ rí dáadáa torí, àmọ́ ìgbà tí mo wá dàgbà, mi i ṣe iṣẹ́ ọdẹ mọ́ torí pé kò sí akókò mọ́. Mo ti lọ ilé ìwé.

Nígbà wo ni o kí ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Ìbá tu mo máa ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ ni ìjọ́ tí a bá ti gbé bíi nǹkan tuntun, ìdánilẹ́kọ̀ọ́ tuntun kan wá sí ibi iṣẹ́ torí pé ibi iṣẹ́ wa jẹ́ ibi iṣẹ́ tó jẹ́ pé èèyàn máa máa máa kọ́ ẹ̀kọ́ ni láàárín ọ̀sẹ̀. Tí wọ́n bá ti lè gbé ìdánilẹ́kọ̀ọ́ tuntun wá, a máa pè gbogbo wa, ko i ṣe èmi nìkan, gbogbo wa tí a ń ṣe iṣẹ́ tó jẹ́ wipé ìdánilẹ́kọ̀ọ́ tó ń gbé wá ó máa wúlò fún wa ní lọ́pọ̀lọpọ̀ ìgbà. A máa wá pe gbogbo wa pé ká mọ̀ bó ká wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà. Torí náà mo máa ń kọ́ nǹkan tuntun iṣẹ́ tuntun ní ọ̀sẹ̀ ní ilé iṣẹ́ wa.